Mo jẹ́ ẹni tó máa n pẹ́ kó tó sùn, fún dí eyì tí mo bá ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ se láti mọ lè dí àkókò ilé isẹ́ mi lọ́wọ́ ní ọjọ́ kejì, màá se gbogbo ẹ, ó máa parí bí i aago mọ́kànlá alẹ́, mà á sì sùn níbi aago méjìlá, nígbà tí mà á jí ní aago márùn ún gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mà á lọ kírun, tí mo bá kírun tán tí mà á sì ṣe ìmọ́tótó ilé àti gba ẹnu iṣẹ́ mi lọ.

Mo mọ, mo fẹ́ràn kí n máa rán àwọn ènìyàn lọ́wọ́ dáradára ní agbègbè mi, ẹbí, ọ̀rẹ́ àbí arádúgbò àbí alájọṣisẹpọ̀. Tí mo bá mójú tó tí mo rí dájú pé ibi tí ó ní ìṣòro sí rè, màá sì yára rí pé mo rán ẹ́ lọ́wọ́ láti kojú ìṣòro rẹ. Yálà ìṣòro àìlera ni àbí ìṣòro àìríjẹ àbí ìṣòro iṣẹ́. Máa gẹ́gẹ́ bi àwọn tá jọ ń ṣiṣẹ́ náà, mo máa rán wọn lọ́wọ́ lórí iṣẹ́ wọn.

Mo fẹ́ lọ ṣe ìsinmi mi tó ń bọ̀ ní ìlú wa tí mo ti bẹ̀rẹ̀ kékeré. Ìlú yìí jẹ́ ìlú kékeré ni abẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, ó sì jẹ́ ìlú tí mo fẹ́ràn jù kí n máa lọ ṣe ìsinmi mi. Nibẹ̀ ni màá ti rí àwọn ọ̀rẹ́ tí a jọ bẹ̀rẹ̀ kékeré, màá sì lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mi láti lọ kí àwọn olùkọ́ tó kọ́ mi nígbà tí mo wà ní kékeré, àti láti lọ ṣe ẹ̀bùn ẹ̀bùn ráńpẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ìwé náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun dáradára torí pé mo fẹ́ràn afẹ́rẹ́ tó máa ń wà ní etíkun. Mo máa ń lọ sí etíkun ní ìgbà òòrùn kí ọ̀pẹ̀lẹ̀ bá wà dáradára láti lọ kàwé àbí láti lọ ṣe alábàápàdé àwọn olólùfẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi. Mo sì máa ń lọ síbẹ̀ ní òpin ọ̀sẹ̀ láti lọ ṣeré pẹ̀lú àwọn ẹbí mi àti ọ̀rẹ́, láti lọ ṣeré àti láti lọ jẹ jíjẹ mímu ní etíkun.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà ká Kọ́lá fún ọmọ. Tí ọmọ bá jẹ́ ọmọ àkọ́bí lọ́kùnrin, gbogbo àkọ́bí lọ́kùnrin ní ẹbí mi, a ó rí i dájú pé a Kọ́lá fún wọn. Eléyìí jẹ́ àṣà kan gbóògì tí ẹbí mi máa ń ṣe dáradára. Wọ́n fẹ́ràn kí a máa Kọ́lá fún ọmọ tó jẹ́ ọmọ àkọ́bí àti pé gbógbó ẹbí mi ló tún mọ̀ mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ ní odò. Láti kékeré, wọn ti máa ń kó wa lọ sí odò tí a sì mọ̀ mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ dáradára láti kékeré.

Èso tí mo fẹ́ràn jẹjù ni, jíjẹjù ni èso mọ́ńgòrò. Mọ́ńgòrò jẹ́ èso tí mo fẹ́ràn dáradára. Ó sì jẹ́ èso tí a ní ní ọgbà wa. Ọgbà bàbá bàbá mi tí bàbá bàbá mi ṣì ní ní oko náà. Bàbá bàbá mi máa ń gbin mọ́ńgòrò dáradára tó máa ń tà fún àwọn ilé iṣẹ́ ńlá ńlá tí wọ́n máa fí ń ṣe mọ́ńgòrò juice. Fun dí eyìí, a ní mọ́ńgòrò ní ọgbà, a sì ní ní ilé. Ó jẹ́ adùn tí mo ti mu láti kékeré. Èyíi jẹ́ nǹkan tó jẹ́ kí n fẹ́ràn mọ́ńgòrò ju àwọn èso tó kù lọ.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni mo ṣíṣe ètò àwọn nǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀, bí i láti má jẹ́ kí ǹkan ní ìpà kan lára, bí i kí n lọ sí ilé ìdárayá, eléyìí stadium láti lọ ṣe ìdárayá ẹ̀mí pẹ̀lú àwọn ẹbí mi, fífọ aṣọ mi àti gígé irun mi àti ṣíṣe iṣẹ́ ilé, ìtọ́jú àti ìmọ́tótó àyíká ilé mi ní òpin ọ̀sẹ̀. Eléyìí jẹ́ àwọn, àwọn nǹkan tí mo ti n ní ọkàn fún ìparí ọ̀sẹ̀

Mo fẹ́ràn omi múmu dáradára. Omi sì jẹ́ nǹkan tó dáa fún abọ́ ara. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe eré ìdárayá tán, màá rí pé mo mú omi. Tí mo bá jí làárọ̀, mà á sì mú lẹ́yìn eré ìdárayá. Mo máa ń mú omi tó lítà márùn-ún ní ojoojúmọ́. Èléyi jẹ́ nǹkan tí mo máa fi ń ṣe fífọ inú àti fífọ ara mi, inú ara mi dáradára. Mo fẹ́ràn mú omi dáradára, mo sì máa ń mú tó omi lítà márùn-ún ní ojúmọ́ kọ̀ọ̀kan.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí tí mi ò kí n sì lè gbàgbé ni ìgbà tí a wà ní kékeré. A mọń lọ sí odò tó wà ní ẹ̀yìnkùnlé suuku alákọ̀bẹ̀rẹ̀ mi. Lẹ́yìn ìgbà tí a bá wà ní ilé ìwé, á wá jáde kúrò ní ilé ìwé, a ó lọ sí inú odò yìí tí gbogbo wa sì lọ wẹ̀. Ni ọjọ́ kan tí gbogbo wa lọ wẹ̀ ni odò gbé ìkan lára àwọn ọmọ ọ̀rẹ́ wa lọ tí orúkọ ẹ̀ n jẹ́ Òjó. Nítorí bi mo ṣe ń wo rè báyìí tí omi yìí ṣe ń gbé ọmọkùnrin yìí lọ. Ó jẹ́ nǹkan tí mi ò lè gbàgbé láyé.

Mo ṣètò agogo ìjí mi ní ago mẹ́ta àbọ̀, ago mẹ́ta àbọ̀ yìí jẹ́ time tí màá jí, tí màá jí ní ago mẹ́ta, màá ṣe àwọn àdúrà kọ̀ọ̀kan àbí sì kejì. Tí mo bá parí àwọn àdúrà yìí tán, màá ṣèsè wá lọ sí ilé mọ́sálásí tí màá lọ kírun. Tí mo bá kírun tán, màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ òwúrọ̀ mi kí n tó lọ sí enu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo gun ọkọ̀ ojú omi rí. Mo sì gun ọkọ̀ ojú omi ní ọ̀ṣun tó kọjá nígbà tí mo lọ ṣe àbẹ̀wò sí ìlú mi. Ó jẹ́ ibi tí ọkọ̀ á dúró síbì kan táa wọ ọkọ̀ ojú omi tá gbé wa lọ sí abúlé tí mo ń lọ. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ tí mo tì ń wá láti ìgbà tí mo wà ní kékeré dáradára. Mo mọ̀ bí a ṣe ń wa ọkọ̀ ojú omi dáradára, mo sì mọ bí a ti ṣe ń gùn náà dáradára.

Mo máa ń lọ sí ilé oúnjẹ nígbà tí mo bá wà ní àkókò oúnjẹ ọ̀sán mi níbi iṣẹ́. Nígbà tí mo bá ti jẹun kúrò ní ilé ní àárọ̀, ní oúnjẹ ọ̀sán, màá lọ sí ilé oúnjẹ. Kódà ní ọ̀sán yìí mo ṣì lọ sí ilé oúnjẹ tí mo lọ jẹun. So, fún idi èyí, mo máa ń lọ sí ilé oúnjẹ ní ọ̀sán, mo ṣì lọ ní ọ̀sán èní.

Rárá o, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n mo sì ní lọ́kàn láti ra ọkọ̀ láìpẹ́ yìí. Torí ọkọ̀ jẹ́ ǹnkan gboògì kan tí mo nídì gẹ́gẹ́ bí tó le ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ mi. Torí tí n bá ń ṣe iṣẹ́, màá ṣẹ̀ṣẹ̀ máa dúró de ọkọ̀ akérò tó máa bá mi kó irinṣẹ́ mi láti ibẹ̀dẹ́kẹ́ kan sí ibẹ̀dẹ́kẹ́ kejì. So fún dí ẹ̀yìí, mo ní lọ́kàn láti ní ọkọ̀ láìpẹ́ yìí torí ọkọ̀ ó jẹ́ ǹnkan tó ṣe pàtàkì fún mi àti fún àwọn ẹbí mi.